Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, ṣe o fẹ́ràn coffee tàbí tea? Hmm, mi ò rókúndùn àwọn méjèèjì púpọ̀ lọ títí bẹ́yen ṣùgbọ́n mo lè mú wọn, mo máa mú wọn lẹ́kọ̀ọ̀kan. Hmm, coffee, mo lè sọ wípé mo, mo fẹ́ràn bí coffee ṣe rí lẹ́nu. Mo fẹ́ràn adùn coffee ju adùn tea lọ ṣùgbọ́n mo mu tea ju coffee lọ. Ìdí dáàní wípé mo ti rí ká láwọn ibìkan, mo dẹ̀ ti gbọ́ lẹ́nu àwọn èèyàn tó sọ pé kò dára kí ènìyàn máa mu coffee jù, pé kò dára fún àgọ́ ara, kò dára fún ìlera ara wa, pé ó lè dá ǹkan mí sí ènìyàn lára. Fún ìdí yẹn, mi ò, mi kò lè jí láàárọ̀ ńsìn kó jẹ́ pé coffee ni màá mú. Ṣùgbọ́n kí n tó ka, kí n tó gbọ́ àwọn ìròyìn yẹn nípa coffee, tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè ṣẹlẹ̀ kí n jí láàárọ̀ kí n po coffee kí n mú. Ṣùgbọ́n àti ìgbà tí mo ti mọ̀, mo mọ̀ pé irú ǹkan bẹ́ẹ̀ yẹn, pé coffee lè, coffee ò dára fún ara. Lọ́pọ̀lọ́pọ̀ ni mo ti, ni ó ti ṣẹlẹ̀ wípé mi ò kò lè gbé coffee kí n máa mú. Ǹkan tó lè jẹ́ kí n mu coffee ni wípé bóyá ojú mi ń ṣú, ó fẹ́ máa ṣe mí bíi pé ọrùn ń kún mi, mo dẹ̀ gb-- mo dẹ̀ fẹ́ wà ní, mo fẹ́ ká ra, mo fẹ́ kojú mi lá dada láti ṣe ǹkan tí mo fẹ́ ṣe, mo lè mu coffee fún ìdí yẹn. Ṣùgbọ́n tí ó bá sí yẹn, à, mo lè má mú ọ́n, mo lè má mú ọ́n. Ṣùgbọ́n mo fẹ́ràn bí coffee ṣe rí lẹ́nu, mo fẹ́ràn adùn coffee ju adùn tea lọ. Igbà tí mo wà ní ilé ẹ̀kọ́ yunifásítì, à, tí bá ṣe ń ra gbogbo ǹkan tí màá, oúnjẹ tí màá kó lọ ilé ìwé báyìí, ilé ìwé, mo gbúdọ̀ ra coffee mú. Ni ọdún, ní àwọn àsìkò yẹn, coffee máa ń wà nínú àwọn ǹkan tí ẹ̀gúsí máa ń kó lọ ilé ìwé. Nítorí pé tó bá ti ti ìgbà, ìgbà táa bá ń gbára di fún ìdánwò, à, ojú mi gbúdọ̀ ṣá, ó gbúdọ̀ ṣà prapra. Mi ò gbúdọ̀ fi oorun, mi ò gbúdọ̀ kúndùn oorun ní àsìkò yẹn. Àsìkò yẹn dẹ̀re ìgbà yẹn náà ni oorun fẹ́ máa ń kún yàn. Ṣùgbọ́n tí wàá ti gbé coffee lu ra báyìí, tí wàá ti mú lále à, mo ń kàwé lọ níyẹn, oorun kankan ò lè di mi lọ́wọ́. Ó wúlò fún mi gan-an ni ní àsìkò yẹn. Mo fẹ́ràn láti máa mú gan-an ṣùgbọ́n táa bá ti parí ìdánwò wa, à, mi coffee mọ́, màá tú gbé lè. Màá tú gbé lè, ó tún di ìgbà táa bá fẹ́ ṣe ìdánwò mi, mo lè mú fún ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì léra léra. Ó tún di ìgbà táa bá tú ní ìdánwò mi ni màá tú, táa bá tú wọ sáà imi ní ilé ìwé mi ni màá ṣẹ́ ọ̀túnún mu coffee. Ní ti tea, à, ìgbà tí mo fẹ́ràn láti máa mu tea ju ni ìgbà òtútù. Ótútù máa mú báyìí kí n wá po tea gbígbóná, à, kó mú kí n wá fi mílìkì sí i. Mo lè fi mílìkì sí i, èè mo máa ń fi mílìkì sí i. Mo lè fi ṣúgà sí i, mo lè lè má fi ṣúgà sí i. À, mo máa ń gbádùn rẹ̀, mo máa ń gbádùn rẹ̀. Coffee náà tí màá fẹ́ mú, mo máa ń fi mílìkì sí i o. Ṣùgbọ́n tí màá fẹ́ kó ṣiṣẹ́ dáradára lára mi, mi ò ní fi mílìkì sí i. Màá mú, màá mú lógi di bẹ́yìí. Ó lè ṣe, ó lè jẹ́ kí ojú mi dáadaa kí n lè kàwé dáadáa. Ó dẹ̀ máa ń ràn mí lọ́wọ́, coffee ràn mí lọ́wọ́ gan-an ìgbà tí mo wà ní ilé ìwé. Ṣùgbọ́n àti ìgbà tí mo ti kúrò ní ilé ìwé, mi ò, mi ò fowó mi ra coffee mọ́. Láti ìgbà yẹn, mi ò fowó mi ra. Àfi tọkọ mi bí ọkọ mi mú wá sílé nìkan ni. Kò ṣẹlẹ̀ wípé mo wá dídí mowo lápò mi mo lọ fi ra coffee láì láì, kò ṣẹlẹ̀ rí. Hmm, tí màá jẹ́ fí, fẹ́ mu coffee yẹn, mo máa ń fi ṣúgà sí i kó lè, eh, kó lè dùn. Ìyẹn tó bá wí pé mi ò mú láti kàwé o, ẹhẹ́n. Tó bá pé mi ò mú láti kàwé, mo lè fi ṣúgà sí i. Ṣùgbọ́n tó bá pé pé mo fún, mo fẹ́ mú nítorí pé mo fẹ́ kàwé kí ń má ba sùn, à, mi, mo lè má fi ṣúgà àti mílìkì sí i, mo lè mú bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá pé mo kàn fẹ́ fi gbádùn ara mi, màá fi ṣúgà àti mílìkì sí i, àwa jẹ́ kí n gbádùn rẹ̀ dáadáa. Mo lè rò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Mo máa ń mu, tea ni mo máa ń sábà mu. Mi ò mu coffee mọ́. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, ṣe o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Mi ò lè jáde kí má wọ ago ọwọ́. Mo máa wọ ago ọwọ́ dáadáa. Ago ọwọ́ tí mo ní, hmm, tí bá ní kí n máa ka ní mení méjì, tí bá ká ókè ẹ ní èjì. Mo ní méjì torí pé mo máa ń sábà wò lójoojúmọ́. Mo dẹ̀ tún ní, à, mo lágo, ṣé, à, ǹjẹ́ mi ò lágo ọwọ́ tó márùn-ún àbí mẹ́fà gan? Mo lágo, mo máa ń wọ ago ọwọ́. Ṣùgbọ́n méjì ni mo máa ń sábà wọ̀ jù nínú ẹ̀. Ó ní ago tí àwọn olóyìnbo ń pè ní smartwatch, ago ọlọ́gbọ́n. Ìkan jẹ́ aláwọ̀ góòlù, ìkan jẹ́ aláwọ̀ píǹkì. Àà, mo fẹ́ràn ago ọwọ́ gan. Lọ́dọ̀ tì temi, ẹ̀ṣọ́ ni mo ka ago ọwọ́ kún. Mo lè má wọ ago yẹn gan. Mo lè máa wọ pé, à, ẹ́, kí ni ojú ọjọ́ sọ, mo lè máa wo. Ṣùgbọ́n mo fẹ́ràn láti wọ, tí n bá wọ ago ọwọ́, mo máa wọ̀ sọ́wọ́ òsì. Ti n bá wọ ago ọwọ́ sọ́wọ́ òsì, màá wa wọ ṣéènì. Iyẹn, ẹ̀gbà ọwọ́, màá wọ sọ́wọ́ ọ̀tún bí mo ṣe máa ń múra ni yẹ́. Mi ò lè jáde kí máa wọ ago ọwọ́ sọ́wọ́ rárá, rárá, rárá. Nínú àwọn ago ọwọ́ mẹ́fà tí mo ní, méjì jẹ́ ago ọlọ́gbọ́n, smartwatch. Iyẹn ló máa ń-- ó máa jẹ́ kí n mọ ìrìn mílù tí mo ti rìn láàárín ọjọ́ kan. A jẹ́ kí n mọ bí, ẹ, ọkàn mi ṣe ń lù pèé, pèé, pèé, pèé. Mo fẹ́ràn rẹ̀ ná. Mo fẹ́ràn ago ọwọ́, àwọn ago ọwọ́ yẹn. Mo tún, mo tún wá àwọn mẹ́ta tó kù àbí mẹ́rin tó kù. Mo máa wọ̀ wọ̀n fún àṣeyẹ ni. Bóyá ènìyàn kan ṣe àṣeyẹ, màá wọ àwọn yẹ. Ṣùgbọ́n tó bá wù mí náà, mo lè wọ àwọn ago, ẹ́, ọlọ́gbọ́n tí mo ní yẹn náà. Wọ́n, wọ́n, wọ́n rẹwà lójú gan. Tó bá wù mí, mo lè wọ̀. Tí ó bá dẹ́ wù mí, màá wọ àwọn tí mo ní sílé tí máa ń lo, tí màá ń lo lo ibi àṣeyẹ. Lọ́dọ̀ tèmi o, gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, ẹ̀ṣọ́ ni mo ka ago kún. Bí mo ń jáde máa wọ ago ọwọ́ ni sá ni. Mo lè máa wọ ago yẹn tí màá fi-- mo lè máa tán kínyẹn wọ, tí màá fi lọ, tí màá fi padà sílé. Ṣùgbọ́n ó gbọdọ̀ wà lọ́wọ́ mi. Mo rí bí ẹ̀ṣọ́, mo rí bí ǹkan tó dára. Nínú ago mẹ́fà tí mo ní, ọkọ mi ló ra mẹ́rin fún mi níbẹ̀. Ọkọ mi ló ra mẹ́rin fún mi níbẹ̀. Ọkọ mi fún mi ní ìkan nígbà tá a fẹ́ ṣe ìgbéyàwó. À, ọkọ mi ń fẹ́ràn ago gan. Ọkọ mi máa ń fún mi lágo. Nígbà tá a ṣe ìpàdé, ọkọ mi ra ago kan, ọkọ mi fún mi lọ́dún yẹn. Gbogbo èèyàn tó rí ago yẹn lọ́wọ́ mi náà ní, "Àgò yẹn rẹwà o. À, wàá bù, wà á bù mi lágo yìí." Ṣùgbọ́n mo ní, "Láí, láí, láí, láí, mi ò lè bù yí lágo yìí." Lẹ́yìn ìyẹn náà, ọkọ mi ti ra-- ọkọ mi, lẹ́yìn ìyẹn, ó jẹ̀ pé ọkọ mi ti, ọkọ mi tún ra bí ago boya eyọ kan àbí méjì fún mi. Lẹ́yìn ìyẹn, wọ́n ti, àwọn yẹn ti bàjẹ́. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́, àwọn ago tí mo ní lọ́wọ́lọ́wọ́ sì ní mẹ́rin nínú ẹ. Ọkọ mi ló ra wọn fún mi. Ọkọ mi fẹ́ràn ago. Ó dẹ̀ fẹ́ràn ǹkan tó rẹwà torí èmi náà rẹwà. Ah, ago dára. Ó máa ń jẹ́ kí ẹ̀yàn mọ àsìkò tó bá ṣẹlẹ̀. Ṣùgbọ́n láyé òde òní, ǹkan ti ó ń jẹ́ ká máa ń sábà wọ ago tí a bá wọ̀ sọ́wọ́, èmi gẹ́gẹ́ bí ẹni kan, ǹkan ti ó ń jẹ́ kí n wọ ago tí bàá wọ̀ sọ́wọ́, fóònù ló fàá. Fóònù tí mò ń lò, orí ẹ ni mo ti máa ń wọ. Mi ò bá wọ ago sọ́wọ́, màá wọ ago lórí fóònù mi. Sugbọn, mo gbọdọ̀ wọ ago ọwọ́. Mo gbọdọ̀ wọ ago sọwọ́ torí èmi kà kún ẹ̀ṣọ́. Mo ní ìgbàgbọ́ wípé tí n bá wọṣọ ago ọwọ́, ó máa tún jẹ́ kí ìmúra mi kó rẹwà síi. Mo fẹ́ràn rẹ̀ gan an. Mo fẹ́ràn ago ọwọ́ gan-an ni. Mo fẹ́ràn rẹ̀ gan. Ó tẹ̀ nígbà kan tí àwọn kan gan sọ pé àwọn ago ọwọ́ tó jẹ́ ago ọlọ́gbọ́n pé lára rẹ̀ ò dá fún ìlera ara wa. Mo ṣa n, gbó orisirisi. Ọlọ́run ṣà á nu. Ọlọ́run máa jẹ́ ká wọ ǹkan tó máa ṣe ìjànbá fún wa. Gẹ́gẹ́ bí, ẹ́, ẹlẹ́ran ara. Gẹ́gẹ́ bí ìbéèrè tó wà lórí fónrán, ṣe o máa ń wọ ago ọwọ́? Mo dẹ ti ìdáhùn mi sí i ni pé, bẹ́ẹ̀ni o, èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo máa ń wọ ago ọwọ́. Mo fẹ́ràn ago ọwọ́. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, eré ìdárayá wò ni o fẹ́ràn jù lọ? Hmm. Nígbà tí mo wà lọ́mọdé, bí mo ṣe ń dàgbà ni mo ti mọ àwọn eré ìdárayá tí mo fẹ́ràn jù. Nítorí wípé mo máa ń wo Olimpíìkì, tó máa ń ṣe ní, eh, ọdún mẹ́rin mẹ́rin. Mo máa ń wòó lórí ẹ̀rọ amóhùnmáwòrán. Ìgbà yẹ gán, ah, tí máa ń wo àwọn eré ìdárayá tó máa ń ṣe, ó máa ń wùmí ná pẹ́ á. Ọjọ́ kan kí èmi náà darapọ̀ mọ́ wọn tí bá ti dàgbà. Ṣùgbọ́n, hm, Ọlọ́run ló mọ ibi tí ẹ̀dá máa dé láyé. Nígbà yẹn ni mo fi mọ àwọn eré ìdárayá tí mọ fi, tí mo, tí mo fẹ́ràn. Àwọn eré ìdárayá, eh, ìdárayá tí mo fẹ́ràn ni eré sísá. Ah, mo nífẹ̀ẹ́ sí eré sísá. Ìbá jẹ́ eléyìí tó jẹ́ ẹrẹ́ sísá tí ó gùn àbí èyí tó gùn gbọ́rọ́. Mo fẹ́ràn eré sísá. Débi pé ìgbà tí mo wà ní ilé ìwé, nígbà yẹn ilé ìwé secondary school, mo máa ń sá eré. Ara àwọn eré, eré ìdárayá tí mo fẹ́ràn tí ń bá wòó Olimpíìkì nígbà yẹn ni mo fẹ́ràn eré sísá. Èmi náà fúnra mi máa ń sáré torí è mó fi máa ń lérò pé à ní ọjọ́ kan èmi náà máa má sáré kí àwọn èèyàn máa má wò mi lórí tẹlifíṣàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán. Ṣùgbọ́n kò padà ṣẹlẹ̀. Mo ti dàgbà nísìínyi, mi ò lè sáré mọ́. Yátọ̀ sí eré sísá, mo fẹ́ràn fífò. Mo fẹ́ràn, ah, mo fẹ́ràn fífò. Kàwọn èèyàn máa ń fo kọjá lórí, boyà lórí igi tàbí wọ́n máa fo lórí ilẹ̀ to máa wá wọn ilẹ̀ yẹn to máa mọ bó ṣe fo tó. Mọ fẹ́ràn fífò. Eré sísá àti fífò, Mọ fẹ́ràn awọ́n méjèèjì gan. Àbí eléyìí tó gùn gbọ́rọ́. Mo fẹ́ràn eré sísá. Mo fo nígbà tí mo wà ní ilé ìwé gíga. Mo fo, mo fo. Lẹ́yìn yẹn, eré ìdárayá tí mọ tún fẹ́ràn ni lílúwẹ̀ẹ́. Débí pé ìgbà tí mo wà ní ilé ìwé, nígbà yẹn ilé ìwé secondary school, mo máa ń sá eré. Ó dùn mí pé mi ò lè lúwẹ̀ẹ́, ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀ gan an ni. Mo fẹ́ràn kí ń máa wo báwọn èèyàn ṣe ń lúwẹ̀ẹ́ nínú omi. Ah, nígbà mì báyìí máa kọ́, máa wòó wọn ni. Kàwọn èèyàn máa ń fo kọjá lórí, boyà lórí igi tàbí wọ́n máa fò lórí ilẹ̀ tó n máa wá wọn ilẹ̀ yẹn tó máa mọ bó ṣe fo tó. Mo fẹ́ràn fífò. Ìgbà tí mo wà ní ilé ìwé yunifásítì, mo ní ọ̀rẹ́ kan ó mọ bó ṣe ń lúwẹ̀ẹ́. Ó sá wá sọ fún mi ní, "O dé wùmí kí n mọ bó ṣe ń lúwẹ̀ẹ́." Ó ní òun lè kọ́ mi. Ó ní òun lè kọ́ mi. Ìgbà tá wa ṣe, tá tí mo wà ní ọdún kẹ́rin ní yunifásítì, ta ti parí gbogbo ìdánwò wa, ta ti ṣe gbogbo iṣẹ́ tó yẹ ká ṣe, mo wá ní okay, kó wá kọ́ mi bó ṣe ń lúwẹ̀ẹ́. Mo rò pé nǹkan tó rọrùn ni. So, mo wá, mọwó, eh, ó ṣà, ó ṣà ni kí ń mọwo, ó sọ iyẹ tó máa ń gbá nibi tó ti ń lúwẹ̀ẹ́. Mọwo dáni. A sá jọ lọ sí ilé ìtura yẹn. Ilé ìtura yẹn wọ́n ní, eh, ibi tèyàn tí ń lúwẹ̀ẹ́ níbẹ̀. A sá sanwó. Ah, ọjọ́ yẹn mo mọ̀ pé àwọn tó ń lúwẹ̀ẹ́, iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe. Kò rọrùn rárá. Bí mo ṣe wọ inú omi yẹn báyìí, ah, kò rọrùn o. Kí máa pà rọ, kò rọrùn. Ó wá nìyàn kàn tí mo pàdé níbẹ̀ tó jẹ́ bí olùkọ́ àwọn tó ń lúwẹ̀ẹ́. Ó wá sọ fún mi gbá yẹn pé tín bá fẹ́ kọ́ bó ṣe ń lúwẹ̀ẹ́ pé oún lè kọ́ mi. Pé màmá wa lójoojúmó. Pé òun lè kọ́ mi nígbà yẹn. Ṣùgbọ́n bí mo ṣe parí, eh, bí mo ṣe ṣetán ní yunifásítì lọ́dún yẹn, mi ò, mi ò ní, mi ò kọ́ bí ara sí, àti kọ́ bó ṣe ń lúwẹ̀ẹ́ mọ́. Ṣùgbọ́n mo fẹ́ràn láti wo bàwọn èèyàn ṣe ń lúwẹ̀ẹ́. Mo fẹ́ràn, ah, tín bá ti rí àwọn tó ń lúwẹ̀ẹ́ ó máa ń dùn mọ̀ mí tín bá ṣe ń wo wọn, ṣùgbọ́n èmi ò lúwẹ̀ẹ́. Eh, mo tún fẹ́ràn eré ìdárayá tó ń pè ní basketball. Tàwọn èèyàn máa ma gbá bọ́ọ̀lù mọ́lẹ̀ tó máa wá sọ sí, tó máa fo pẹ̀lú bọ́ọ̀lù yẹn tó máa wá sọ sínu awọn. Ah, mo fẹ́ràn rẹ̀ náà. O ti è nígbà kan tó wù mí gán láti kọ́ bó ṣe ń, bó ṣe ń, bó ṣe ń ṣe eré ìdárayá basketball yìí. Ìgbà yẹn mọ kéré. Wọ́n ti, ó dà pé nígbà yẹn wọ́n sọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán pé, "Ah, ẹni tó bá fẹ́ kọ́, ọmọ tó bá fẹ́ kọ́ bó ṣe ń ṣe basketball, ó lè wá darapọ̀ mọ́ wọn." Ilé iṣẹ́ kan ló, ló gbé ètò yẹn kalẹ̀ lọ́dún yẹn. Mọ wá sọ fún bàbá mi. Ìgbà yẹn mo kéré, mo ní, "O dé wùmí kí n darapọ̀ mọ́ àwọn tó ń ṣe eré ìdárayá basketball." Bàbá mi ní, "Ah, ìwọ, melò lára rẹ̀." Ọwọ́ mi dẹ̀ tirin gan gbà yẹn. Bàbá mi ní, "Ah, ọ̀wọ́ ẹ ò ní lè gbá bọ́ọ̀lù, kò ní lè gbé bóólu, bọ́ọ̀lù kó sọ sínú wájú wọn." Ṣùgbọ́n ọmọ gíga ni mí torí mo ga, mo lérò wípé ah, ó yẹ kí n lè ṣe, kí n lè ṣe eré ìdárayá basketball. Gẹ́gẹ́ àwọn eré tí ìdárayá tí mo fẹ́ràn jù lọ náà mo ti sọ yẹn. Mọ fẹ́ràn lílúwẹ̀ẹ́, mo fẹ́ràn eré sísá, mo fẹ́ràn fífò, mo fẹ́ràn basketball. Mọ lérò wípé mo dáhùn ìbéèrè dáadáa. Ẹṣẹ́ lọ́pọ̀lọ́pọ̀.